Hmm, ìbéèrè yìí, kí ni ó má a mú mi rẹ́rìn-ín? Fún èmi, ǹkan tó má a mú mi rẹ́rìn-ín, hmm hmm, bóyá tí bá ti jẹun, mo máa ń rẹ́rìn-ín, momá ń dúpẹ́ fọ́ lọ́hun. Tí bá ń wo, tí bá ń wo ǹkan tí ó má a ń pà yàn lẹ́rìn-ín bí i comedy, mo má a ń rẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀. Yes. Bẹ́ẹ̀ ni. Kí ló ti máa mú mi rẹ́rìn-ín náà? Ǹkan tó máa mú mi rẹ́rìn-ín kò pọ̀ bẹ́ẹ̀ yẹn náà. Tí màá ń wo comedy, tí bá, tí bá ti jẹun, tí bá ti yó, mo máa ń rẹ́rìn-ín, màá dúpẹ́ fọ́ lọ́hun. Àbí tí ẹ̀yàn bá sọ ǹkan tí, tí ẹ̀yàn kan bá sọ ǹkan tí ó má a ń pà yàn lẹ́rìn-ín, mo máa tí rẹ́rìn-ín náà.

Fún èmi o, data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀, ó máa ń tó, ó máa ń tó ten gig lọ́sọ̀ọ̀sẹ̀ torí mo máa ńlo data gan. Ìgbà mí mo máa ń lọ sí orí, orí Facebook àbí Instagram, bọ̀ lọ́pọ̀lọ́pọ̀ ìgbà orí WhatsApp mo máa ń wà. WhatsApp àti Twitter ni màá fi ń ṣiṣẹ́ àwọn personal jobs kan nígbà mí mo máa ń lò fún àwọn iṣẹ́ mi. Bọ̀ lọ́pọ̀lọ́pọ̀ ìgbà orí WhatsApp àti Twitter mo máa wá jù. So wọ́n máa ń jẹ data mi gan.

Báwo ni mo ṣe máa ń kọjú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Fún lọ́wọ́ tí mo wà báyìí mi ò tí bẹ̀rẹ̀ iṣẹ́, so ilé ìwé gíga fáfitì ni mo ṣe ń lọ báyìí. So tó bá ti, tí màá ti parí ilé ìwé gíga mi, màá bẹ̀rẹ̀ iṣẹ́. But ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà báyìí mi ò tí bẹ̀rẹ̀ iṣẹ́. So ó dẹ̀ ṣì máa tó bí i bí ọdún, ọdún kan tàbí méjì tí màá fi, tí màá fi parí ilé ìwé gíga fáfitì tí màá ti wá parí, màá bẹ̀rẹ̀ iṣẹ́, ìgbà yen ni mo wáá lè dáún ìrú ìbéèrè báyìí. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà báyìí mi lè dáhùn torí mi ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ rárá. Mọ̀ ká ní mo ti bẹ̀rẹ̀ iṣẹ́, màá lè dáhùn, ṣùgbọ́n nísìí tí mi ò tí bẹ̀rẹ̀ mi lè dáhùn. So bó ṣe jẹ́ ní?

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun irú oúnjẹ bẹ́ẹ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo nífẹ̀ẹ́ sí tàn, mí mọ́di mo kọ̀ nífẹ̀ẹ́ sí. Ṣé mo máa ń, ṣe mo fẹ́ràn oúnjẹ ní òpópónà? Mo fẹ́ràn, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Mo máa ń jẹun, mo máa ń jẹun ní òpópónà, mo máa ń jẹun ní òpópónà dáadáa.

Ṣé mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Fún emi o, mi ò tí bẹ̀rẹ̀ ibi iṣẹ́, mo sọtẹ́lẹ̀, ṣó mi kí í ní ilé ìwé gíga mi, mi ò kọ ìròyìn. Ilé ìwé gíga Fáṣítì mo ṣe lọ báyìí, mi ò tí bẹ̀rẹ̀ ibi iṣẹ́, tí bá ti bẹ̀rẹ̀ ibi iṣẹ́ nísìnyí, ẹhen. Mọ̀ ọ́n lọ́wọ́ bá ilé ìwé gíga Fáṣítì mi ni mo wà, mi ò tí bẹ̀rẹ̀ ibi iṣẹ́

Ṣé mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mọ́ ra dáadáa, mo dẹ̀ máa ń bọ̀, ṣùgbọ́n ìgbà mí ó máa ń pé kí wọ́n tó deliver. Ẹ̀yin tí mo ra gbẹ̀yìn, ó lo, ó lo bíá bí, ó kú díẹ̀ kó pé oṣù kan kí n tó rí nǹkan tí mo ra gbà. Ìgbà mí ò máa ń yá láti gbà, ìgbà mí ò máa ń pẹ́, but mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa.